Onírúurú kọvasú òun ni mo máa ń wọ agaga láti lọ sí ibi iṣẹ́. Tí o sì jẹ́ wípé àwọn bàtà yìí òun ni wọ́n de ṣe àtẹ̀wọ gbà níbi iṣẹ́ wa. Kò si anfaani láti wọ slippers àbí palm lọ sí ibi iṣẹ́. Tí eeyàn bá wà lẹ́nu iṣẹ́ kò si anfaani irú ẹ. Tí o sì jẹ́ wípé kọvasú nìkan náà ni wọ́n gbà lẹ́nu iṣẹ́ wa. Ó sì gbọdọ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà kọvasú tó jẹ́ wípé ó jẹ́ àwọ̀ dúdú. Eléyìí si ni wọ́n máa ń gbà lẹ́nu iṣẹ́ wa tó jẹ́ wípé kò sí ààyè láti múra bí ò ṣe tọ́. Àwa ta jẹ́ òṣìṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ n nu wa, òun ló jẹ́ wípé tí a bá n lọ ibi iṣẹ́, òun ni a máa ń wọ ẹ̀wù àti ṣòkòtò tí ó sì jẹ́ wípé a máa ń tùn dí, a máa ń dí, a máa lo bẹ́líìtì pẹ̀lú àwọn aṣọ tí a bá lò. Eléyìí òun ni ó jẹ́ ìṣe múra gbogbo àwọn òṣìṣẹ́ wa tó sì jẹ pé àlàkalẹ̀ ọ̀nà atí múra níbi iṣẹ́ wa òun ni eléyìí. Ní ọ̀pọ̀lọpọ̀ gbà, òun ló jẹ́ wípé àwọn bàtà tí mo máa ń wọ ló máa ń jẹ́ àwọn kọvasú tó lókùn. Àwọn míì tí ó lókùn náà wà tí mo máa ń wọ, tí o sì jẹ pé mo máa ń wọ ìbọ̀ ẹsẹ̀ tí wọ́n ń pè ní stockings tí mo máa ń wọ sí bàtà wọn. Àwọn ilé iṣẹ́ wa ló jẹ́ wípé wọ́n ò fààyè lẹ́ẹ̀ láti máa múra bí ó bá ṣe kí eeyàn kán múra ní bí ò ṣe dára. Ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn òṣìṣẹ́ wa ló máa ń múra dáadáa, tí ó sì jẹ́ wípé wọ́n gbà pé ara àwọn nǹkan tí àwọn oníbàárà tan máa ń wò lára àwọn òṣìṣẹ́ nìyẹn. Òṣìṣẹ́ tí ò bá múra dáadáa, ohun tí wọ́n máa fi sọ́kan ni wípé bóyá òṣìṣẹ́ ilé iṣẹ́, bóyá àwọn òṣìṣẹ́ rẹ̀, bóyá wọ́n ní ìmọ̀tótó. Ìmọ̀tótó yìí ó sì lè jẹ́ nǹkan tí àwọn oníbàárà tí wọn ò fi ní bá wọ́n, tí wọn ò fi ní bá ilé iṣẹ́ wa ṣiṣẹ́. Eléyìí ló fi jẹ́ wípé ìmúra àti ìmọ̀tótó ni wọ́n pàtàkì jù lọ lẹ́nu iṣẹ́ wa.

Bẹ́ẹ̀ni mo ti di ró lìlò ẹ̀rọ ayárabíàṣá fún odidi ọjọ́ kan rí eléyè sẹ̀lẹ̀ ní ọjọ́ kan tí a mo lọ ibi iṣẹ́ gẹ́gẹ́ bí mo se máa ń lọ ibi iṣẹ́ tí ó sì jẹ́ wípé èmi àti àwọn èké gbẹ̀emí a fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀dọ̀ wa. A dẹ̀ gbé kọ̀m̀pútà wa, a gbé ẹ̀rọ ayárabíàṣá wa, a fẹ́ máa bẹ̀rẹ̀ iṣẹ́ ṣùgbọ́n ee, ẹ̀rọ yìí kò dá wa lóhùn, kò sí báa ṣe fẹ́ ṣiṣẹ́ tí á sì gbìyànjú gbo agbára wa àti ọgbọ́n atinúdá láti jẹ́ kí ẹ̀rọ yìí ò ṣiṣẹ́ ṣùgbọ́n tí ee- paabo ló jásí. A ṣe pé àwọn amójú ẹ̀rọ wa, nǹ kan wa ba wà yẹ̀wò nígbà tí wọ́n yẹ àwọn ẹ̀rọ yìí wò. Ohun ni wọ́n rí wípé ee- ara àwọn wire tí ó gbé iná wọ ilé iṣẹ́ ohun ni óti ní ìyọnu, tí ó sì jẹ́ wípé ee- kòn ṣe ojú kan péere ni óti n'íyọnu, ee ọ̀nà tó pọ̀ òhun ló ti ní ìyọnu tí ó sì máa gbaa òdìndì, ó máa gbà won ní ee- àsìkò kó tó di pé wọ́n rí tún ṣe ee. Gẹ́gẹ́ bí àwọn ọ̀gá ilé iṣẹ́ wa ba ń ṣe fi iṣẹ́ ṣeré wọ́n sì fún wọn ní ee- wọ́n fún wọn lówó àti gbogbo nǹkan tí wọ́n béèrè láti bẹ̀erẹ̀ iṣẹ́ náà. Àwọn amójú ẹ̀rọ sì bẹ̀rẹ̀ iṣẹ́ wákàtí kán wákàtí méjì wọ́n sì wà lórí iṣẹ́ ta ń sọ yìí ee. Iṣẹ́ yìí ni wọ́n fi gbogbo ọjọ́ yìí ṣe tí ó sì jẹ́ wípé àwa ò ní àǹfààní láti bá àwọn oníbàárà wa sọ̀rọ̀ àbí láti lo ẹ̀rọ kọ̀m̀pútà wa ní ọjọ́ ta ń sọ yìí ee-. Ìgbà tí ó fi di ìgbà tí iṣẹ́ parí, wọ́n n ti parí iṣẹ́ ti gbogbo wa taa sì kúrò lẹ́yìn ọ́fíìsì ní ọjọ́ yìí. Ìgbà táa fi máa dé láàárọ̀ ọjọ́ kejì gbogbo nǹkan sì padà sí ẹ̀tọ̀, ó ti padà sí baá ṣe fi sílẹ̀ tí ó sì jẹ́ pé oníkálùkù sì ń bá àwọn àa n bàṣẹ wa lọ, àwọn òṣìṣẹ́ àwọn oníbàárà tí wọ́n ti kàn sí wa táa tii dà lọ́hun, gbogbo wọn dà lọ́hun ta sì bẹ̀ wọ́n kán má bínú ee ìjàfára tíi aa fi ti ó ṣẹlẹ̀, a bẹ̀ wọ́n pé kan má bínú ìdiwọ́rámpẹ́ tó ṣẹlẹ̀ tí àwọn oníbàárà wa taa sì- taa si ń bàárà wa dowó pọ lọ.

Bẹ́ẹ̀ni, mo mo bá ṣe ń ṣe àtúnlo nǹkan, ẹ́ àwọn nǹkan, àwọn nǹkan kan ló jẹ́ pé tí èèyàn bá lò wọ́n ẹ́ lẹ́ẹ̀kan ẹ́ ó sì tún èèyàn tun ni àfààní láti tún tó lò wọ́n lẹ́ẹ̀kan si. Iruawon rufe àwọn nǹkan báyìí ló jẹ́ pé èèyàn nílò láti mójútó, èèyàn nílò láti fi pamọ́ dáadáa kí èèyàn sì mójútó tí èèyàn bá ti lò ó lẹ́ẹ̀kan kó lè ṣe é ṣe, kó lè ṣe é lò ó lẹ́ẹ̀kan si. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èròjà tí a fi ń pèsè ọjà wá, òhun ló jẹ́ pé a kì í lo gbogbo wọn tán lẹ́ẹ̀kan ná. E tí ó sì jẹ́ wípé a ní ibi ta máa ń kó àwọn ọjà yìí sí tí ẹ́ a sì, a sì máa ń rí dájú wípé ìdọ̀tí tàbí ẹ́ àwọn eku won de bẹ̀. Elé yi lo fi jẹ́ wípé tí ó bá tún ti di pé boyà a tún nílò nǹkan ẹ́, a máa lọ, a lọ mú ní ibi tó bá wà tí a sì máa tún ṣe àtúnlo rẹ̀. Òhun ni ẹ́ àwọn nǹkan tí a bá fẹ́ ṣe àtúnlo rẹ̀, òhun ló jẹ́ wípé a máa ń kó sójú kan tí a sì ń kó sí, kí a kì í kó sí ibi àwọn nǹkan tí a lò mọ́ tí a sì kì í tún tó sì máa ń yàtọ̀ sí ibi tí ẹ máa ń kó àwọn nǹkan tí a ti fọwọ́ kan rara wa ẹ́ nítorí pé ìsọ̀ríìsọ̀rí òhun la máa ń ṣe nǹkan ní ilé iṣẹ́ wa. E ìsọ̀ríì àwọn nǹkan tí a ti lò rí, òhun ló jẹ́ wípé a máa ń gbìyànjú àti yẹ àsìkò tí ó ṣe é ṣe kó dẹ́ bu, èyí tó ń pè ní expiry date. E ká ba lè mọ tètè, ká ba lè mọ ìgbà tí a máa lè tún tó lò ó sí, kó má ba à di pé ìgbà tí ó bá ti di ẹ́ bu tán, òhun la a fẹ́ máa ronú àti ṣe àtúnlo rẹ̀. Eléyìí kò ṣe èèyí tí a máa ń ṣe lẹ́nu iṣẹ́ wa. Ǹkan tó bá ti dẹ́ bu, òhun la wà kò lè lò ó láti ṣe iṣẹ́ wa. Eléeyi lofi jẹ́ wípé gbogbo nǹkan tí a bá ń lò pátápátá, òhun la máa ń lo, à la máa ń yẹ àwọn àsìkò tí ó ṣe é lò áwọn àsìkò tí ẹ́ nǹkan òhun yóò ti, yóò dẹ́ bu tí òní ṣe é lò mọ́. Òhun la máa ń yẹ wo dáadáa, la máa ń yẹ wo finifini kó má ba à di pé nǹkan yóò di ẹ̀yin tí ẹ́ ọjà tí òní ṣe é lò tí ilé iṣẹ́ wa ṣọ̀tí lórí ẹ́. Ẹ̀ Àwọn, ní ilé iṣẹ́ wa la ti máa bá ṣe ń, bá ṣe ń ṣe nǹkan níwọ̀ntúnwọ̀nsì. Tó sì jẹ́ wípé gbogbo àwọn ohun èlò wa, òhun la máa ń mójútó tí a sì ń jẹ́ kí ẹ́ àwọn irun èlo yìí ó bàjẹ́ tàbí kí ẹ́ kí àbàwọ́n kó kán torí wipé gbogbo nǹkan tí a bá fi ṣe pátápátá, òhun la máa ń jẹ́ kí ó ní ìmọ̀ tó tó tí a sì gbà wipé nǹkan tí a bá lò ṣẹ́kù, ìgbà tí a bá máa ṣe àtúnlo rẹ̀ ó gbọdọ̀ jẹ́ gẹ́gẹ́ bá ẹ́ gẹ́gẹ́ kóko, ó gbọdọ̀ jẹ́ nǹkan tí yóò fún wa ní èsì bí pé a ṣẹ̀ṣẹ̀ já òhun ni.

December 26th ní ọdún tó lọ, òun ni mo lọ sí ibi orin kẹ́yìn, tí ó sì jẹ́ pé èmi àti ìyàwó mi, òun la jọ lọ, torí wípé kó tó di àsìkò yìí, òun l'àwa méjèèjì la ti san owó fún tíkẹ̀ẹ̀tì tí a máa fi lọ sí ibi orin yìí. Tí a sì mọ̀ pé àsìkò tí a fẹ́ lọ sí, àsìkò tí yóò ṣí iṣẹ́ ni. Torí tó bá ti di bí December 24, òun ni a ti máa gba ọludé lẹ́nu iṣẹ́ wa tí yóò fi di ọdún tuntun. Èyí ló sì jẹ́ wípé àwa náà, a máa ń lo àsìkò yìí dáadáa ní ibi iṣẹ́ wa. A máa ń lo àsìkò yìí dáadáa láti, láti má ṣe iṣẹ́, láti gbádùn ara wa yàtọ̀ sí ìgbà tí a bá wà ní ibi iṣẹ́. Èyíì ló jẹ́ wípé kí èmi àti ìyàwó mi, ká san owó lọ, ká san owó sílẹ̀ láti lọ sí ibi orin yìí tí ó sì jẹ́ wípé ọjọ́ náà, ọwọ́ àṣálẹ́ òun ni a dé bẹ́ẹ̀ tí a sì rí àwọn, àwọn oríṣìíríṣìí àwọn olórin gẹ́gẹ́ bíi, gẹ́gẹ́ bíi Burna Boy. Ó wà lára àwọn tán wá kọrin lálẹ́ ọjọ́ náà pẹ̀lú òun àti Davido ni wọ́n kọrin ní alẹ́ ọjọ́ náà tí ó sì jẹ́ wípé a ń gbádùn ara wa tí a sì mọ̀, tí a sì, tí ó sì jẹ́ wípé àwọn orin tí wọ́n kọ, òun ni ó dùn mọ́ wa nínú. Tí ọjọ́ yìí tí awa méjèèjì tí a sì padà sí inú ilé wa lẹ́yìn ta ti lò wákàtí mẹ́ta ní ibi ilé orin yìí, tí torí wípé oru mo o lọwọ, a mo kò fẹ́ fi ọ́ fi oru rin. Eleyi ló fi jẹ́ wípé a te te gbéra kúrò ní ilé orin yìí, ti a tete gbéra kúrò ní ilé orin yìí tí a sì ṣẹ́ rí padà sí ilé. Àwa méjèèjì inú wa sì dùn sí irú, irúfẹ́ ìjáde tí a lọ yìí tí ó sì jẹ́ ara ǹkan tí ó tún múnu wá dùn tí ó jẹ́ àrà nkàn tí è ìyàwó mi sì nífẹ̀ẹ́ sí jù tó jẹ́ wípé mo tún fi múnu rẹ̀ dùn.

Adùn tí mo nífẹ̀ẹ́ sí nínú adùn ice cream òun ni adùn vanilla ice cream, tí ó sì jẹ́ wípé vanilla yìí ni máa ń sábà mún ní ọ̀pọ̀lọpọ̀ igbà. Èmi kì í sábà mú ice cream ní ìgbà gbogbo, tó jẹ́ wípé ẹ̀ kọ̀ọ̀kan tí mo bá lọ sílé ounjẹ, tí mo bá lọ sí ilé ìgbafẹ́, òun ni mo máa ń sábà rà. Tí ó sì jẹ́ wípé tí mo bá rà, mo máa ń rà èyí tí ó jẹ́, èyí tí ó wá láti ilé-iṣẹ́ Supreme tàbí èyí tí ó wá láti ilé-iṣẹ́ Fanny's. Tí ó sì jẹ́ wípé èmi máa ń gbádùn àwọn ice cream wọ̀nyí. Ó ṣe é ṣe, ó jẹ́ wípé èmi nìkan òun ni mo máa rà. Yálà ìgbà míì sì tún ní, o lè jẹ́ pé èmi àti olólùfẹ́ mi, òun ni a máa rà ice cream tá ń wí. Tí ó sì jẹ́ pé ìgbà mìíràn wá tó jẹ́ pé mo máa rà lọlé lọ fún wọn. Ìgbà mìíràn wá tó jẹ́ pé tí a bá mu àwọn ọmọ náà jáde, àwọn ọmọ náà máa ń bèèrè fún ice cream yìí. Tí ó jẹ́ wípé adùn vanilla náà làwọn náà máa ń bèèrè fún. Ice cream jẹ́ èròjà ohun tí, ice cream jẹ́ ohun tí ó máa ń dùn lẹ́nu èèyàn tí ó sì jẹ́ wípé ó máa ń tutù ná má ni lọ́kàn. Tí ó sì jẹ́ wípé ara ohun kan tí èèyàn máa ń fi, tí èèyàn máa ń jẹ tí èèyàn bá wà ní àwọn ilé ìgbafẹ́ ni. Ice cream ni wọ́n jẹ́ pé wọ́n ṣe dáadáa, tí ó sì jẹ́ wípé èèyàn ilé iṣẹ́ yìí kò wọ́pọ̀ láti rí ní àwọn ìlú tí kò ní dàgbàsókè. Àwọn ìlú tó jẹ́ àwọn ìlú ńlá ní ìlú Nàìjíríà ni èèyàn tí máa ń rà àwọn ice cream tó, tí ó ní ìtumọ̀ tó ṣe dáadáa. Tí ó sì jẹ́ wípé àwọn ilé iṣẹ́, àwọn ilé oúnjẹ tó jẹ́ ìgbàlódé tòní, òun náà ni àwọn èèyàn tí máa ń rí irúfẹ́ àwọn ice cream wọ̀nyí wọ́n yí ra tí owó rẹ̀ kò sì ga ní lára.

Asa tí à máa ń sábà se ní ìdílé mi ní asa ìgbéyàwó àti isomo ló rúko fún àṣà ìgbéyàwó, éléyì jẹ́ hun tó wọ́pọ̀ láàárin ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ìlè Yorùbá àti ní ìlú Nàìjíríà. Tó sì jẹ́ ípé àwọn èèyàn wón máa ń súgbà won, àwọn tó bá fẹ́ ṣe ìgbéyàwó tí wọ́n sì máa ń táwọn náà máa sì ń kópa kan àbí ọ̀ mìíràn nínú ìgbéyàwó àwọn ènìyàn yìí. Àìmọye àwọn mọ̀lẹ́bí wa ló ti ṣe ìgbéyàwó sẹ́yìn, tó sì jẹ́ pé mo mọ ipa tí ẹbí mi tán kó lórí àwọn ìgbéyàwó yìí. Látorí ó dà ẹ́ látorí aṣọ rírà, àwọn máa ń mú àwọn aṣọ ẹgbẹ́jọdá tí ó sì jẹ́ pé àwọn aṣọ yìí à máa ń pè ní àǹkó tí oníkalúgù yóò rán tí wọ́n sì wọ̀ lọ síbi ìgbéyàwó yìí. Àìmọye àwọn èèyàn náà ni a máa ń ra ẹ̀bùn fún àwọn ọ̀gbẹ́, àwọn ọkọ àti ìyàwó tí ó sì jẹ́ pé àwọn mí wọ́n máa fi owó ránṣẹ́, òun ni tàbí kà wọn mìí ná wọ́n lówó lójú agbo. Éléyì jẹ́ àwọn ọ̀nà tó máa ń fi gbà ṣe àwọn àṣà, à tọ máa ń fi gbà ṣe ìyàwó ní ìdílé wa. Láwọn àbí yé ìgbà kan ni wọ́n sọ wípé wọ́n máa ń ṣe ẹkún ìyàwó, ló máa ń sun ẹkún ìyàwó ní ìdílé wa ṣùgbọ́n wọn ṣe é mò láṣìkò tí à wà yìí torí ọ̀la ju ti dé. Àṣà tó tún tẹ̀lé ni àṣà ìsọmọlórúkọ tí ó jẹ́ pé lẹ́yìn ọjọ́ kẹjọ tí wọ́n bá bímo, òun ni wọ́n máa fún ọmọ lórúkọ tí ó sì jẹ́ pé orúkọ ìbílẹ̀ àti orúkọ, orúkọ ìsọmọlórú, orúkọ sàámì, orúkọ ìbílẹ̀ àti àwọn oríṣìíríṣìí orúkọ inú a ń fún ọmọ. Tó sì jé pé kó ń se baba àti ìyá omo nìkan òun ló máa ń fún omo lórúko, àìmoye àwon molebi tó má dá orúko jó fún omo wùn, tí wón ó sì se àdúrà tí wón ò pà èràn, tí wón ó gbà àdúrà pé kòmó náà kó tò lórúko, kó sì jé kó sí je ènì pàtàkì là wù jó tó bá di òjò ola. Àwọn àṣà méjì gbóògì yìí òun ni mo mọ̀ tó máa ń ṣe ní ìdílé mi tí ó sì jẹ́ wípé àwa náà wòn fi lẹ́wa lówó, à sì fi sọ́kàn pé àwa náà yóò sì gbé àṣà náà lárugẹ tí àwa náà a sì máa bá wọn ṣe àṣà yìí, a sì máa fún, ṣe fún, a máa bá wọn ṣe àṣà yìí, a sì ṣe fún ọmọ náà. À mà bá won se asà yì, à sì gbé fi lómó lówó.

Bẹ́ẹ̀ ni, àgbàlá òjò la ma ń sábà lò ní agbègbè ibi tí mo wà yìí. Kí ò sí jẹ́ wípẹ́ tó bá ti dé ìgbà òjò, o ti ní àwọn, àwọn páìpù tí ó wọnú àwọn àgbàlá yìí. Ó yẹ kó tó jù bá sí ń lọ, omi òjò yóò máa wọnú àwọn páìpù yìí, yóò sì máa ta rà bẹ, yóò ma dẹ́nu àwọn àgbàlá yìí tí ó sì jẹ́ wípẹ́ ibẹ̀ náà la máa ń fi àwọn omi yìí pamọ́ sí ta máa ń rí lò fún iṣẹ́ òjọ̀ wa. Omí yìí la máa ń lò títí tí àsìkò òjò yóò fi parí tí a fi bọ́ sí ìgbà ẹ̀rùn. Tó bá ti di ìgbà ẹ̀rùn, a máa ń sábà pe àwọn ọkọ̀ tó máa ń já omi fún wá ní. Kí ò sì jẹ́ wípẹ́ àwọn ọkọ̀ yìí, ó níye tó máa ń gbà tó máa wá já omi. Ìnú àgbàlá tí à ń lò fún, tí a fi ń gbé òjò yìí, òun náà ni a máa ń já omi sí. Kí ò sì jẹ́ pé omi tí wọ́n bá já, bá láṣẹ lò ó sí, kíní yóò ṣe sọ, bí ó ṣe pẹ́ sí. Ṣùgbọ́n àwa kì í sábà já omi ní àsìkò òjò, àsìkò ẹ̀rùn, omi ni ilé máa ń sábà ṣe lẹ́jù.

Ìgbónájẹ́jẹ́ irú wo ni mo fẹ́ràn nínú yàrá mi? Ẹ̀ ìgbónájẹ́jẹ́ tí mo fẹ́ràn ni èyí tí kò gbóná jù tí ó sì tutù jù. Ẹ̀ Mo ní ẹ̀rọ amúlé tutù nínú yàrá mi tí ó sì jẹ́ pé gbogbo ìgbà tí ná ba wà, oun ni mo máa ń sábà tán. Ẹ̀rọ yìí ni mo máa ń gbé sí ńombá eighteen lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ítorí mo mọ̀ pé ìgbà tí mo bá fi máa lo ìṣẹ́jú mélòó sí o wákàtí díẹ̀, oun ní gbogbo inu ilé yóò ti tutù. Tí ó sì jẹ́ pé èmi ò sábà lo ńombá tọkẹ́rẹ́ sí ńbá yìí láìmọye ìgbà. Ẹ̀h Àwọn kan máa ń gbé sí ẹ̀hn sixteen tí ṣe mẹ́rìndínlógún. Ṣùgbọ́n nígbà tí eleyii bà fi máa pẹ́ sí, óṣeeṣe bí ki ó ti tutù débi wí pé ó fẹ́ máa mú yàn ló tutù tí èmi kò sì fẹ́ iru ǹkan báyìí. Ẹ̀hn Èyí ló fi jẹ́ pé ńombá eighteen ni èmi máa ń sábà fi sí ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí ó sì jẹ́ pé yóò mú inú ilé mi tutù fún gbágbé pipe. Ẹ̀hn ẹ̀rọ amúlé tutù oun ni ó jẹ́ wípé a máa ń lò ní orílẹ̀ èdè yìí torí bí ẹ̀ bí ehn à ojú ọjọ́ wa, bí i ẹ̀hn ojú ọjọ́ wa bi ó ṣe di, ó sì jẹ́ pé ẹ̀ ìgbà ooru ó pọ̀ jù láti dínkù ní ẹ̀hn àdúgbò tá wa yìí tí ó sì jẹ́ wípé ẹ̀hn ẹ̀rọ imú amúlé tutù, òun ló máa ń sábà bá wa kojú ooru tó ń mú sí gbogbo àsìkò tí a bá wà yìí. Ṣùgbọ́n àwọn àsìkò tó bá jẹ́ pé àsìkò ọyẹ́ ni, àwọn ènìyàn ò ṣi kii lo ìgbónájẹ́jẹ́ kankan tí ó sì jẹ́ pé ọyẹ́ gan fúnra rẹ̀ gan, ó ti tó ní hin ti ò múlé tutù. Ẹ̀h eleyi ni bi ase máa ń ṣe nǹkan wa ní agbègbè wa tí ó sì jẹ́ wípé ẹ̀hn àsìkò ẹ̀hn àsìkò àsìkò ojú ọjọ́ ni yóò sọ wí pé boya eyan o lo ẹ̀rọ amúlé tutù ni àbí ẹ̀yàn ò ní lò ó.

Bẹ́ẹ̀ ni, ara àwọn ibi tí mo nífẹ̀ẹ́ láti máa lọ sí oun ni etí òkun. Etí òkun jẹ́ ara àwọn ibi ìgbafẹ́ tí àwọn èèyàn tó máa ń lọ ti n gbádùn ara wọn, tí ó sì jẹ́ wipé ó fẹ́rẹ̀ sí àwọn àsìkò tí èèyàn fi máa ń lọ bẹ, tí ẹeyan oni ri áwòn eeyàn àgàgà àwọn àsìkò inú ọdún, tó jẹ pé àwọn èèyàn máa ń pọ̀ níbẹ̀ tí wọ́n máa ń wá sí etí òkun, tí àwọn àsìkò yìí sì ní tó ní kálúkú ọ̀mà se tirẹ̀. Aimoye àwọn èèyàn náà máa gbé ǹkan ohun jíjẹ wá síbẹ̀, ohun mímu tón máa ń fi ṣe àjọyọ̀ láàrín ara wọn, tí a lè pè ní get together, tó jẹ pé àwọn èèyàn náà a máa ń lọ. Àsìkò tí mò máa ń sábà lọ sí etí òkun oun ni boya nigbà tí èmi àti olólùfẹ́ mi bá ní ìsinmi lẹ́nu iṣẹ́ tí a sì pìnù láti lọ sí etí òkun, tàbí ìgbà tó bá di àsìkò Holiday ìparí ọdún tí ó máa jẹ́ pé a máa tó jẹ pé a o kì í lọ ibi iṣẹ́ lásìkò yìí. Àsìkò yìí ni a tun máa ń sábà lọ sí etí òkun, tí ó sì jẹ́ wípé èmi àti ẹbí mi làjọ máa ń lọ lásìkò yìí náà lọ́dọọdún tí a sì ti jẹ́rẹ́ àti sọ di bí orò ìdílé tá a máa ń sábà ṣe gbogbo ìgbà tí ó sì jẹ́ pé ilé máa ń mú àwọn ọmọ mi dùn, tí èmi náà tí mọ́ sì nífẹ̀ẹ́ sí. Aimoye àwọn ọ̀po ìdílé náà la jọ máa ń pàdé ara wa níbẹ̀, tí ó sì jẹ́ pé eléyìí n la ti ń ṣe fún ọdún mélòó kan si ásìkò ti a wá yìí, tí inú wa sì máa ń dùn ní gbogbo ìgbà tí a bá ti lọ sí etí òkun. Àwọn ọmọ mi máa ń fẹ́ fi-- èmi àti ìyàwó mi, igbá mi a máa fẹ́ wọnú inú odò ta máa fi odò náà ṣeré lẹ́ẹ̀koonkan, ṣùgbọ́n eléyìí oun ni a o ń pẹ́ níbẹ̀ ko tó di pé wí a dúró sí etí òkun gangan. Ìgbà tómi bá yẹn bá ń ru tó ru dé ìbíwájú ìta gan, àwa máa ń yẹrà fún omi yẹ̀n lásìkò yìí tori a ti máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ bí i pé omi gbé àwọn èèyàn lọ, àwa sì kò fi fẹ́ fi irú ǹkan báyìí kí a fi parí ọdún tuntun.

Bẹ́ẹ̀ni, èmi máa ń jókòó sí ẹ̀gbẹ́ rẹ̀ fèrèsé inú ọkọ̀ òfuurufú. Eléyìí máa fún mi ní àǹfàní láti wo bí ojú ọ̀run, bí ojú ọ̀run bó se rí àti àwọn ibi ta bá ń gbà kọjá. Tí ó sì jé pé èmi máa ń nífẹ̀ẹ́ sí gbogbo iru nkan báyìí. Mo máa mo máa tún mo máa tún gbọ́ lọ́wọ́ táwọn èèyàn mi máa ń sọ pé wọ́n ò nífẹ̀ẹ́ láti jókòó sí ojú fèrèsé torí wipé lè dẹ́gbẹ́ fèrèsé, torí pé ojú awọn lè máa po yí. Ẹlòmí à sọ wípé ẹ̀rù máa ń bà wọ́n bí pé nǹkan ó ṣẹlẹ̀, bí pé nǹkan ò gba lá ti nǹkan ò bo ojú fèrèsé kọjá láti wọ́n bá wọn tàbí gbogbo ohun tí ó bá máa wo bí ilẹ̀ ṣe ga sí, ó máa ń bọ̀ wọ́n lẹ́rù. Elé yìí máa ń jẹ́ káwọn èèyàn mi kan lè sá, ká má lè duro sí ẹ̀gbẹ́ fèrèsé ní orí ọkọ̀ òfuurufú. Ṣùgbọ́n èmi nífẹ̀ẹ́ sí à ti máa wo iru nkan báyìí kí n ba le máa le máa nífẹ̀ẹ́ sí bí kí n ba le máa rí gbogbo bí àwọn ibi ta bá ti gbà kọjá bó ṣe rí àti bí ojú ọ̀run bó ṣe bó ṣe rí ní àwọn àsìkò ìran yìí. Lẹ́yìn ilé yìí, òun ló jẹ́ wípé tí mo bá fẹ́ wọnú ọkọ̀ bí ojú fèrèsé, òun náà ni mo máa sábà fẹ́ lọ jókòó sí. Tí mo bá ráyè, èmi ó jókòó síbẹ̀ sì, ṣùgbọ́n tí ó bá sí àǹfàní fún mi, èmi ó sì gbé jókòó sí ibi tí mo bá rí àyè sí tí èmi ò sì kí ń fa, tí èmi ò kí ń bí òun dààmú ara mi tí èmi ò bá ti rí ẹ̀gbẹ́ fèrèsé jókòó sí. Ṣùgbọ́n ibi tí ó máa wù mí láti jókòó sí ni gbogbo ìgbà lélé yìí.

Tu ọ̀rọ̀ tó kàn ni mo máa ń ṣe ní àárín àwọn akẹgbẹ́ mi lẹ́nu iṣẹ́, àwọn tó jẹ́ ọmọ lẹ́yìn mi tí mo sì tún ń se láàrin àwọn ọ̀rẹ́ mi náà. Ọ̀rọ̀ ti ń kà ni mo máa ń fi, mo máa ń fi àkókò yìí kìlọ̀ wá bàjẹ́, tí mo sì máa ń bá wọn èyàn wí lórí àwọn ohun tí mo bá rí pé ó kù díẹ̀ ká tò tó máa ń ṣe lẹ́nu iṣẹ́. Èléyìí ló jẹ́ ń pé mo gbà ń pé kò sí ọkàn ẹni tí kò lè yẹgẹrẹ tàbí tí ó lè ro aburú. Ṣùgbọ́n, ẹni tí ọ bá bá sọ̀rọ̀ láti yí wá burúkú re padà tí èèyàn sì gbìyànjú láti yí ọkàn padà sí dáadáa, a máa mọ̀ gbà pé èléyìí ó ti ní ìsọdọ̀tun ọkàn. Tó sì jẹ́ e pé kò ń ṣe àwọn tí wọ́n ṣe ìyìnrere nìkan, àwọn ni wọ́n ṣe ìsọdọ̀tun ọkàn tán jí ṣe yìí, jèrè ọkàn. Isọ́dọ̀tun ọkàn wà fún gbogbo wa páta páta. Ìwọ tó bá ti mọ̀ pé, ìwọ tó bá fẹ́ ṣe nǹkan burúkú torí ẹ̀yàn bá ẹ sọ̀rọ̀ pé kó má ṣe mọ́, tó sì ṣe ǹkan hún mọ́, ó ti lọ́, ọkan ẹ náà ti dotún náà nìyẹn. Ìgbà mí wà tó jẹ́ pé èmi náà, tí mo bá fẹ́ ṣe ǹkan tí kò dùn mọ̀ mi nínú àbí tí mo bá fẹ́ ṣe ǹkan tí ó kù díẹ̀ ká tọ̀ fúnra mi, mo máa ń gbìyànjú àti ronú nípa rẹ̀ tí màá sì bára mi wẹ̀. Mo ṣe ìsọdọ̀tun ọkàn fúnra mi náà nìyẹn. Ìsọdọ̀tun ọkàn, òun ni mo ní mọ̀ wọ́n pé oníkálukú ní láti máa ṣe láyé oòrékọ́òré torí pé ọkàn ọmọ ènìyàn òun ni ó jẹ́ ẹni tó lẹ́ tí ó sì jẹ́ wípé àìmọye àwọn èrò burúkú, òun ló máa ń wá sínú ọkàn oníkálukú láti igbà dé ìgbà tí èèyàn sì, tí èèyàn sì gbọ́dọ̀ fààyè gbá irù àwọn èrò yìí. Torí wọ́n ní pé ẹni tí wọ́n kọ́ ní iká tó ṣe, tínú ẹ ti wà nínú ẹ, oun tí ó fẹ́ ṣe ti wà nínú ẹ tẹ́lẹ̀ ni. Nítorí e lo fi jẹ́ wípé ẹni tí ẹm, o bá fẹ́ ṣe nǹkan tó ṣe nǹkan aburú, ó ti kọ́ gbèrò aburú sọ́kàn tẹ́lẹ̀ ẹni tí kò rẹ́ni bá wí lórí rẹ tàbí tí kò rẹ́ni kìlọ̀ wá bàja fún.